Bẹ́ẹ̀ni, mo máa ń pe oníbàárà tuntun ní ìgbà tí mo bá nílò nǹkan tí oníbàárà tí mo ṣì máa ń lò tẹ́lẹ̀ tí ò bá ní nǹkan tí mo nílò yẹn. Mo máa ní láti pé oníbàárà tuntun láti bèrè ní owó. Sùgbọ́n tí oníbàárà mi ti tẹ́lẹ̀ bá ní, mi ò kí ń sábà pé oníbàárà tuntun. Ti tẹ́lẹ̀ náà ni mo máa ń lò.

À ní ọjọ́ ìbí mi, mọ́mì mi ni ìyá mi ló máa kọ́kọ́ jí ló máa ṣe àdúrà fún mi ní ìdájí ní àárọ̀ kùtùkùtù bí i ago méjìlá òru. Lẹ́yìn ìgbà yẹn, èmi náà wá tun dide màá ṣe àdúrà fún ara mi, màá dúnú, màá dúpe fún Ọlọ́run, màá tọrọ gbogbo nǹkan tí mo bá fẹ́ lọ́wọ́ Ọlọ́run. Màá dẹ̀ fira mi lọ́kan bàlẹ̀, màá dúnú, màá tún ronú sẹ́yìn pé à ibi tí mo dé àti gbogbo ẹ̀ bẹ̀ bẹ.

Mo lè wojú àwòrán tó ògùn ní ojúmọ́ o, mo fẹ́ràn kí ń máa wojú àwòrán gan-an ní gbogbo ìgbà. Mo fẹ́ràn rẹ̀ gan-an kí ń máa wojú àwòrán, kò sí ìgbà tí mi n kì í wojú àwòrán ní ojoojúmọ́. Ó lè kọjá ogún, ó lè tó mẹ́ẹ̀ẹ́dógún náà tí máa n fi ń wojú àwòrán ní gbogbo ìgbà.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù lọ, òun náà ni àjọ̀dún ìgbà ọdún iléyá. Mo fẹ́ràn ọdún iléyá gan torí èrò púpọ̀ á wá, a jọ máa ṣe àjọyọ̀, a máa pẹran, a máa dáná, a máa dunnú, a máa lọ sí ibi tí a ti máa kírun àjọ kí pa pọ̀. Inú gbogbo wa máa dùn. Ẹni tí ènìyàn ti rí ti pe na, a máa ríra. Àjọ̀dún iléyá ni mo fẹ́ràn jù.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ, òun náà ni eré ìdárayá tí mo máa tí à máa fò pẹ̀lú okùn, tá a máa fò fi máa ṣe eré pẹ̀lú okùn. Óun ni eré ìdárayá tí mo fẹ́ràn jù, àmọ́ mo tún máa ń ṣe àwọn eré ìdárayá ìmì bíi kí n máa sáré, bí kí n máa jọ ẹsẹ̀ mọ́lẹ̀ jù ẹsẹ̀ sókè. Àwọn eré ìdárayá bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni mo máa ń ṣe, ṣùgbọ́n títí tó lókun ni mo fẹ́ràn jù.

Rárá o, mi ò lẹ́ni kan kúrò ní iṣẹ́ rí o. Èmi gan an ò tíì dá ní iṣẹ́ ara tèmi. Mi ò ti è lè ní ìkapá nà láti léyàn kúrò ní iṣẹ́. Mi ò lẹ́ni kan kúrò ní iṣẹ́ rí. Àmọ́ tí mo bá ní iṣẹ́ gan, mi ò lè léyàn kúrò ní iṣẹ́ àfi tẹ́ní náà bá wu ìwà ìpáǹle, ìwà burúkú tó ń ṣe mí ní jìbìtì. Ọ̀un nìkan ló lè fi mú mi léyàn kúrò ní iṣẹ́ rí.

Èmi fẹ́ràn ẹran gan, mo fẹ́ràn kí n má a j’ẹran. Àgàgà ẹran tí ó bá rọ̀ dáadáa. Mi ò fẹ́ràn ẹran tí ó ba yìí, mi ò dé fẹ́ràn iṣan ẹran tàbí ọ̀rá tó wà lára ẹran. Ara ẹran gangan ni mo fẹ́ràn tí ó bá rọ̀ dáadáa tí atá kó wọnú ẹ̀ dáadáa. Mo fẹ́ràn rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àmọ́ mi ò ń jẹ àjẹjù.

Mo nífẹẹ síi ní ọ̀pọ̀lọpọ̀, mo nífẹẹ síí láti máa wọ aṣọ àkayọrí ní ibi iṣẹ́ mi nítorí mo fẹ́ràn kí n wọ aṣọ, kí àwọn èèyàn sì sọ fún mi pé aṣọ tí mo wọ̀ yìí ó dára lọ́pọ̀lọpọ̀, ó dẹ̀ jáde yàtọ̀ sí aṣọ ẹlòmíràn. Mo fẹ́ràn kí n má a wọ aṣọ àkayọrí dáadáa, ó tún máa ń jẹ́ kí n rí ara mi gbé ó máa ń mú mí dùn, ó máa ń mú mí dùn yàtọ̀.